Bí mó ìgbà, ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi lójúmọ́ ni, lójoojúmọ́ mo lè fọ ọwọ́ mi bí èèmárún báyìí lójumọ́. Torí èmi, mi ò dẹ fẹ́ràn kí n máa rí dọ́tì ni owọ̀ mi. Mi ò dẹ́ fẹ́ràn dọ́tì rárá. Ǹkan tó fá tí mo máa ń fi fọ ọwọ́ mi ní ojoojúmọ́ ni mo lẹ́ fọ ọwọ́ mi bí èèmárún báyìí àbí kọ́ tiẹ́ ju báyẹn lọ. Tí mo bá ti rí pé ọwọ́ mi dọ́tì báyìí, mo máa lọ fọ ọwọ́ mi ní straight. Torí idotí kò lẹ dá lára now, and mi ò dẹ́ fẹ́ràn dọ́tì rárá and ọwọ́ là ń ṣọ báyìí. Torí tí dọ́tì bá dé wà lọ́wọ́ èèyàn, tí èèyàn bá fẹ́ jẹ nǹkan àbí tí èèyàn bá fẹ́ gbé nǹkan báyìí, kò dẹ́ níí ṣe dáadáa. Ǹnkan tó dẹ fà níyẹn, ǹnkan bó ṣe wà fún mi nìyẹn. Mi ò dẹ́ kí n ṣeré pẹ̀lú ọwọ́ fífọ̀ rárá, rárá, rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́ torí èmi mo dẹ̀ fẹ́ràn coffee dáadáa. Ǹkan tó’fa tí mo máa ń fi mu coffee nìyẹn, mi ò dẹ̀ kí ń ṣeré pẹ̀lú coffee rárá, torí coffee nǹkan tó dẹ̀ dáa lára ni. Ó máa ń ji ìgbá mi tó bá ti bẹ́ òṣìṣẹ́ báyìí. Tó ṣiṣẹ́ yẹn bá ti mu coffee, coffee yẹn máa ń help ẹ. So, ǹkan tó fa tí mo fi fẹ́ràn coffee yẹn nìyẹn, ó máa ń rán yàn lọ́wọ́ láti ṣe iṣẹ́. And mi ò jẹ̀ kí ń ṣeré pẹ̀lú iṣẹ́ mi tí ó bá ti dé ibi iṣẹ́ báyìí. Mo máa ń ṣiṣẹ́ dáadáa ni tó bá ń tí ń rẹ̀ mí. Ìgbà yẹn ni mo máa n lọ wa coffee tí mo máa ń mu. Mo bá ti mu coffee yẹn, coffee yẹn tó bá ti bá mi ṣiṣẹ́ dáadáa, ó máa ń jẹ kí n ṣe àwọn iṣẹ́ mi dáadáa.

Owó ọ̀tún ni mo máa ń lò kìí n ṣe owó òsì. Torí owó òsì gan kò jẹ dá kí èyàn máa lo owó òsì yẹn dáadáa. So nǹkan tó fà á tí mi ò dẹ́kìn lo ọwọ́ òsì yẹn. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ọwọ́ ọ̀tún yẹn mo máa ń fi jẹun. Ọwọ́ ọ̀tún ni mo máa ń fi gba nǹkan. Ọwọ́ ọ̀tún ni mo máa ń fún, fún àwọn èèyàn ní nǹkan. Ọwọ́ ọ̀tún ni mo máa ń fi gbé nǹkan. Ọwọ́ ọ̀tún ni mo máa ń fi kọṣẹ́. Mo mọ̀ gbogbo nǹkan tí mo máa, tí ó bá ti fẹ́ gbe nǹkan tó de wúwo gan-an, ọwọ́ ọ̀tún ni mo máa ń fi gbé e, àwọn nǹkan dẹ̀ wà tó jẹ bi ọwọ́ ọ̀tún ni mo máa ń lò fún wọn. À nǹkan tó dẹ̀ dá nìyẹn torí tí èyàn bá ti ń lo ọwọ́ òsì, àwọn èèyàn máa ń sọ̀rọ̀ pẹ̀lú lílo owó òsì yẹn. Nǹkan tí mo máa ń fi lọ ọwọ́ ọ̀tún nìyẹn. Ànd, ó dẹ̀ dá kí èyàn máa lo owó ọ̀tún fún gbogbo nǹkan tó bá fẹ́ ṣe báyìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud, torí àwọn fáìlì kan n bẹ́ẹ̀ tó jẹ́ pé ó dẹ yẹ kí èèyàn fi wọ́n sórí cloud ni. Torí tí wọ́n bá ti wà lórí cloud ni kò le ṣí bí wọ́n ṣe máa ṣọnù. So, ǹkan tó fa tí mo máa ń fi n fi wọ́n sí orí cloud nìyẹn. Àwọn fáìlì tí mo bá rí pàtàkì dáadáa, mo máa ń fi wọ́n lẹ̀ sórí cloud ni torí kò de ṣí bí wọ́n ṣe máa ṣọnù. Gbogbo ìgbà tí ẹ̀eyan bá ti fẹ́ lò wọ́n, èèyàn máa lọ sí orí cloud ẹ́ni kó dẹ̀ yọ wọ́n jáde. So, ǹkan tó fa tí mo máa ń fi fi àwọn nǹkan yẹn sí orí cloud ni à mo dẹ̀ fẹ́ràn kí n máa fi wọ́n sí orí cloud. Torí èmi ò dẹ́ kí ń ṣeré pẹ̀lú fífi nǹkan sórí cloud rárá, torí mo máa ń fi àwọn nǹkan sí cloud kan ni. Ó de da.

Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ ni pé, ibi iṣẹ́ wa ó dẹ̀ ní gbogbo àwọn nǹkan tó dẹ̀ máa jẹ́ kí òṣìṣẹ́ fẹ́ràn kó máa ṣiṣẹ́ níbi iṣẹ́ gbogbe, gbogbe lá dè ni. So nǹkan yi gan an o dẹ̀ máa jẹ́ kí òṣìṣẹ́ ṣiṣẹ́ rẹ̀ dáadáa. And ibi iṣẹ́ mi mi ò dẹ̀ kí, mo dẹ̀ kí ń ṣeré pẹ̀lú owó oṣù, tó oṣú bà tí tó bá yí kó osu tètè tó, kó osu tó tó gan an ni, wọ́n máa ń san owó oṣù fún ká lu kú. And àwọn bonuses dẹ̀ wà, and bonuses yẹn ó máa ń jẹ́ kí òṣìṣẹ́ ṣiṣẹ́ rẹ̀ dáadáa. So gbogbo àwọn nǹkan tí a máa ń lò nì yẹn tí a bá fẹ́, tí a máa ń, àwọn nǹkan tí a máa ń lò tí a bá máa fi ń darí àwọn òṣìṣẹ́ nìyẹn. So gbogbo àwọn kí ǹ yìí a dẹ̀ kí ń ṣeré pẹ̀lú wọn, a máa ń lo wọ́n dáadáa ni. A máa ń fi ń darí àwọn òṣìṣẹ́ gan an ni, a dẹ̀ kí ń ṣeré pẹ̀lú wọn.

Èdè tí mo fẹ́ kọ́ ni èdè South Korea. Mo dẹ̀ fẹ́ràn èdè yẹn dáadáa torí èdè yẹn ó máa ń dùn fún mi. Mo dẹ̀ fẹ́ràn èdè yẹn ó máa ń dùn lẹ́nu fún mi. Ǹkan tó fa tí mo fi fẹ́ kọ́ èdè yẹn nìyẹn. Èdè ni tó dẹ dùn dáadáa, èdè mo tẹ́ń- mo tẹ́ń tí ń kọ́ èdè náà. Ǹkan tó fa ni pé mi ò dẹ̀ ì- mi ò dẹ̀ tíì mọ bí wọ́n ṣé máa ń ṣọ èdè yẹn dáadáa. Ṣùgbọ́n tí mo bá dẹ̀ ráyè tí mo máa máa fi lọ kọ́ èdè yẹn, mo máa kọ́ èdè yẹn. Mi ò dẹ̀ ní ṣeré pẹ̀lú èdè yẹn kí kọ́ torí èdè tó dẹ dá kí ẹ̀yin máa kọ́ ni. À emì ṣì ni mo dẹ̀ fẹ́ràn èdè yẹn. Mi ò dẹ̀ kí ń ṣeré pẹ̀lú èdè yẹn rárá. Èdè tó dáa ni. Mo dẹ̀ fẹ́ràn èdè yẹn. Òdẹ̀- èdè yẹn ó dẹ dùn. Èdè South Korea yẹn. So èdè tí mo fẹ́ kọ́ ni yẹn. Mo ṣé ń tí ń bẹ̀rẹ̀ sí kọ́, mo máa kọ́ dáadáa lọ́jọ́ kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpé fídíò, ṣùgbọ́n kìí ṣe kálukú ni mo máa ń ṣe ipé fídíò pẹ̀lú ẹ. Mo dẹ fẹ́ràn kí n máa ṣe ìpé fídíò yẹn pẹ̀lú girlfriend mi ni, pẹ̀lú ẹ nìkan ni mo dẹ fẹ́ràn kí n máa ṣe ìpé fídíò yẹn. Ṣùgbọ́n gbogbo àwọn ènìyàn mi dẹ̀ tọ́rẹ pé wọ́n máa fẹ́ràn kí n máa ṣe ìgbé fídíò pẹ̀lú wọn, but mi ò dẹ́ kí n gbé ìgbé fídíò yẹn. Torí èmi, ìgbé tí mo fẹ́ràn jù ni ìgbé, ìgbé fóònù. Mi ò jẹ́ fẹ́ràn kí n máa ṣe ìgbé fídíò dáadáa. Ṣùgbọ́n tí o bá jé pe pẹ̀lú girlfriend mi ni, ẹ̀hẹ̀n ìgbà yẹn ni mo máa ń ṣe ìgbé fídíò pẹ̀lú girlfriend mi. Torí nǹkan tọ́ye kí èyan máa ṣe pẹ̀lú girlfriend re nii, kì í ṣe kálukú ni mo máa ń ṣe ìgbé fídíò pẹ̀lú girlfriend mi nìkan ni mo máa ń bá ṣe ìgbé fídíò.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi torí ìgbà mí ń bẹ́ẹ̀ tọ́je pé inú ọkọ̀ ni eyan ti lè máa jẹun ànd ẹ́mi ṣiní, ẹ́mi ṣiní mi ò dẹ́ fẹ́ràn tí mo bá ń jẹun kí àwọn èèyàn ó máa wò mí. So nǹkan tó fa tí mo máa ń fi jẹun nínú ọkọ̀ mi nígbà mí ni yẹn. But ṣùgbọ́n ke ṣe gbogbo ìgbà ni mo máa ń jẹun nínú ọkọ̀, but àwọn ìgbà mí ń bẹ́ẹ̀ tọ́je pé iru ìgbà yẹn mo máa ń jẹun nínú ọkọ̀ ni. So irú ìgbà bá yẹn mi ò de kí ń ṣeré pelu jí jẹun nínú ọkọ̀ rárá. Mo dẹ̀ fẹ́ràn kí n máa jẹun nínú ọkọ̀ niru ìgbà yẹn. So bó ṣe wà níyẹn, àń-- nǹkan, nǹkan ke ṣe pé nǹkan tí ó da kí èèyàn máa ṣe ni. Tí èèyàn bá ti lè jẹun nínú ọkọ̀ ẹ̀, nǹkan tó dẹ́ wà normal ni. So mo máa ń jẹun nínú ọkọ̀ mi ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń jẹ oúnjẹ yẹn.